Ṣé o máa ń wọ ìbọ̀wọ́? Àh A, ó ti pẹ́ te mi ti wọ ìbọ̀wọ́ gbẹ̀yìn o. A ti máa lùú, ìgbà tí mo wọ ìbọ̀wọ́ gbẹ̀yìn gan nígbà ayé kofi-covid ni. Ti ní ọdún ẹgba ọdún ẹgbẹ̀rún méjì ó lé ogún, ẹgbàá ọdún ó lé ogún ni mo wọ ìbọ̀wọ́ gbẹ̀yìn. Àbí jẹ̀ n wò ó, jẹ́ n ronú sí o. Ẹhẹ́n, ìbọ̀wọ́ ti àwọn, ti àwọn dókítà ni ti ẹgbẹ̀rún méjì ó lé ogún. Ṣùgbọ́n ìbọ̀wọ́ tó lówú mo sì wọ yẹn ní ọdún méjì sẹ́yìn. Ni ẹgbàá ọdún ó lé mẹ́ẹ̀ẹ́dógún mẹ́ mẹ́rìnlélógún. Mo sì wọ ìyẹn nígbà yẹn. Ṣùgbọ́n tí àwọn oní dókítà, ìyẹn ẹgbàá ọdún ó lé ogún nìyẹn. Ìbọ̀wọ́, kí ló bá ìbọ̀wọ́ ìbọ̀wọ́? Mi ò ní ṣe iṣẹ́ tó ní ṣe pẹ̀lú bọ̀wọ́. Mi ò n ṣe iṣẹ́ tó ní, ní ṣe pẹ̀lú kí n ma wọ. A fi ìgbà kan tí mo máa ń gbé irin ni, ìgbà tí mo máa ń gbé irin ni mo máa ń wọ ìbọ̀wọ́. Nígbà yẹn ni mo máa ń gbé irin. Ṣùgbọ́n ìgbà tí mo ti dáwọ́ ẹ̀ dúró, tí mo ti dẹ́kun tí mo ti dẹ́kun irin gbígbẹ́, mi ò wọ ìbọ̀wọ́ mọ́.

Báwo ni o ṣe máa ń ṣe ìbáṣepọ̀ pẹ̀lú àwọn alábàáṣiṣẹ́ pọ̀? Bí mo ti sọ lẹ́ẹ̀kan, ìbáṣepọ̀ èmi àti àwọn alábàáṣiṣẹ́ pọ̀ ni. Ìbáṣepọ̀ wa dán mọ́rán moran, nítorí èmi ò ṣe oníwàlá, mo dẹ̀ ṣe oníjàgídíjàgan, mo dẹ̀ jẹ́ ẹni tó máa ń farabalẹ̀ láti gbọ́ mo n farabalẹ̀ gbọ́ ọ̀rọ̀ wọn. Enìí náà máa ń sọ ọ̀rọ̀ fún mi tí mo dẹ̀ máa ń mú ṣe, mo máa ń fi ní àjosọyépọ̀ pẹ̀lú wọn. Ajo máa ń lásọyépọ̀ pẹ̀lú ara wa, a jẹ́ máa ń kọ́ ara wa ní iṣẹ́ náà ni. A máa ń kọ́ ara wa ní iṣẹ́ náà ni, a jọ máa dagbàpọ̀ náà ni nínú ibi iṣẹ́ òhun tá jọ ń ṣe. Nítorí náà, àsọyépọ̀ wa máa ń dán mọ́rán ju ìbáṣepọ̀ wa jọ máa ń dán mọ́rán, torí kò lè sọ. A jọ wà fún ara wa náà ni, A jọ wà fún ara wa náà ni, torí kò sí ẹni tó lè dáa ṣe. A jọ máa ń fi ọgbọ́n ara wa kọ́ ọgbọ́n ni. A jọ máa ń fi ọgbọ́n ara wa kọ́ ọgbọ́n ni. Íta wọn ò mọ̀, èmi mọ̀, n tẹ́ mi ò mọ̀, àwọn mọ̀, ka jọ máa ń kọ́ ara wa náà ni? Nítorí ọ̀nà láti jọ dagbàpọ̀ ni gbogbo wa ń wá, ká dẹ́ jọ ṣorí ìré pọ̀.

Ṣé o ti béèrè ìrànlọ́wọ́ láti ọ̀dọ̀ olùṣètò ẹ̀rọ rí? Ehn, mo ti béèrè, mo ti béèrè ìrànlọ́wọ́ láti ọ̀dọ̀ wọn rí. Àgàgà àwọn tí ń ṣètò ẹ̀rọ, ẹ̀rọ amúnáwá àti àwọn tí ń ṣètò ẹ̀rọ iná mọ̀nàmọ́ná àtàwọn tí ń ṣètò ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Mo ti béèrè ìrànlọ́wọ́, lọ́wọ́ wọn rí, máa pè wọ́n àbí kí n tẹ àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí wọn. O le tó, o le tó bí i wákàtí mélòó kan ṣùgbọ́n wọn á dáhùn. To bá dẹ jẹ ti pípé ni, ìyẹn kì í pẹ́. Ìyẹn kì í pẹ́. Ìyẹn máa ń pẹ́ ṣùgbọ́n kò lè, àí, bí bá, kò lè wọ wákàtí kan, kò lè wọ wákàtí kan máa ti dáhùn. Nítorí náà mo má ń béèrè ìrànlọ́wọ́. Ìdí mo fi máa ń pè àwọn ẹni ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn èyí ni pé, pé a, ọjà owó mi ń jà kú jà àbí bákan bákan. Ṣàní nǹkan kan tó máa ṣi, nítorí àwọn ẹni ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ní ilẹ̀ Nàìjíríà àwọn yẹn, wọ́n fẹ́ràn láti máa já owó ní owó kiri. Owó olówó na máa já kiri. Nítorí náà ìjẹ́wó yìí jẹ́ a gbọdọ̀ pe wọ́n pé a, ẹ wá o, ẹ ti já owó mi jà kú jà o, ẹ bá dá owó mi padà o bákan bákan. Ṣùgbọ́n wọ́n kì í dá owó padà náà lọ títí báyẹn náà. Àfi tó bá ní ọlọ́hun bá wá lẹ́yìn ẹ ló kù.

Irú aṣọ wo ni o fẹ́ràn wọ̀? Irú aṣọ tí mo fẹ́ràn láti wọ̀, eh, jẹ́n wo na? Àwọn, àwọn kí lórúkọ wọn ná? Àwọn aṣọ ìgbàlódé yìí ni. Ẹ̀mi ò kí ń wọ àwọn aṣọ bí àwọn aṣọ tiwańtiwa, àwọn aṣọ ìgbàlódé tí kò, sokòtó ẹ̀ mà wá tóbí bí i kẹ̀m̀bẹ̀ yẹn. Nígbà mi ò ní púpọ̀, mi ò ní púpọ̀ bí i àbí méjì ni mò ní. Ṣugbọn awọn aṣọ jin yẹn ati bii awọn ṣaatii igbalode tọ ṣè n ṣe yẹ̀n, to maa n fẹ yẹn, iru awọn yẹn ni mo fẹran lati maa wô àwọn, ẹhẹ, àwọn yẹn ni mo fẹ́ràn láti máa wọ̀. Ṣùgbọ́n mi ò tún ní púpọ̀ wọn náà torí ọ máa ń wọ́n, ọbmáa ń wọ́n gan. Àgàgà tí èèyàn ba fẹ́ ojúlówó ẹ̀, ojúlówó wọn máa wọ́n. O dẹ le maa maa wọn ni ibi tàn ti n ṣe o, ṣugbon tàn ba ma fi gbe de orile-ede wa n bi, wọn a ti fi owo kun gbogbo ẹ, to ri naa. Wọ́n ti máa wọn ju iye tí èèyàn lágbára lọ. Kò jẹ́ bo ye jẹ jáàre. Eh, bo yà ti n ba ti bẹ̀rẹ̀ sí ní pa owó ń sin ka ti ẹ máa le ra mélòó kan ka máa ma fi ṣe oge kiri adugbo.

Bẹ́ẹ̀ni, ṣe o máa ń pe àwọn oníbàárà tuntun. Bẹ́ẹ̀ni a máa ń pe ra, àwọn oníbàárà tuntun. Ẹ̀, a máa, a gbọdọ̀ pe wọn, bíbẹ̀ kọ́ wọn á lọ síbò mi, wọn á lọ bá ẹlòmíì, wọn á gbéṣẹ́ lọ fẹ́ lù mi. Nítorí náà, a gbọdọ́ máa bá ara wa sọ̀rọ̀ lẹ́ẹ̀kankan àbí lóòrèkóòrè. Torí, bí tá tíì ń ṣe lati ń jẹ. Nítorí náà, a gbọdọ̀ mú bi ta tí ń jẹ ní ọ̀kunkúndùn. A gbọdọ̀ mú lọ́kunkúndùn, ká sì tẹpá mọ́ṣẹ́ ọwọ́ wa. A máa lọ ṣe lásán. Ẹni ẹlẹ́ni má sì lọ gbà ìṣe wa ṣe. Ẹni ẹlẹ́ni má sì lọ gbèrè wa. Nítorí náà, a gbọdọ̀ kọjúmọ́ àwọn oníbàárà wa, ká fi bí ọkàn tán wọ́n, kán le, kán le, kán le má lọ síbò mi. Nítorí náà bí pé a máa má ké wọn, a máa ké wọn léjú ké wọn ní mú ké wọn lẹ́ẹ̀. Kó le jẹ tiwa nìkan. Lẹ́ẹ̀nì, àti pé gan an ti pé àwọn náà ní ẹ̀kankan kò rọrùn tó, kò rọrùn, kò rọrùn, kò rọrùn. Torí àwọn náà máa ń wúwa míì lẹ̀nkọ́kan tó jẹ pé ẹ máa fi wo pé, àí, oníbàárà yí gan. Bóo ló ti ń ṣe bẹ́ẹ̀? Ṣùgbọ́n a ò ní, a ní kánjú náà ni. A máa máa tẹ̀lé wọn, a máa máa ké wọn lójú ké wọn ní mú náà ni. Kò jẹ́ bó di jẹ́ o.

Ọjọ́ mélòó ni o fún, ni o ní fún ìsinmi ọdọọdún? Ọjọ́ mélòó, kò ní ọjọ́ o. Jẹ́ ń wò? Jẹ́ ń ronú sí na. Ọjọ́ mélòó ni mo fi ń sinmi, ni mo ní fún ìsinmi ọdọọdún? A! Kò ni ọjọ́. Gbogbo ìsinmi mi náà kò ó. Okay. Hmm, ó dáa, ó dáa. Ó dá bí i, bí ọ̀sẹ̀ méjì. Bí ọ̀sẹ̀ méjì ṣá. Ka sa ni ose meji torí ọdún yìí tó n lọ sìn. Ẹwò, ọ̀sẹ̀ méjì náà ni. Ọdún yìí tó lọ ń sin bí ọ̀sẹ̀ méjì ni wọn fún wa láti sinmi. Ọ̀sẹ̀ méjì náà lọ fún wa láti sinmi. Òun náà la dẹ̀ ti lò tan ní bí ọ̀sẹ̀ mélòó sẹ́yìn. Ka saá pé bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn náà ni. No, se o to ọ̀sẹ̀ méjì ṣá. Mi ò rò pé o tó ọ̀sẹ̀ méjì sẹ́yìn. Oun naa la de fi n, ka to tun pada senu ise wa ta n se. Mi ò rò pé o tósẹ̀ méjì boya, boya ọ̀sẹ̀ kan, boya ọ̀sẹ̀ kan pẹ̀lú ọjọ́ mélòó kan ṣá. Boya ọ̀sẹ̀ kan àti ọjọ́ mélòó, no, rárá, rárá, rárá, rárá. Ehhen, bí ọ̀sẹ̀ kan àti ọjọ́ mélòó kan náà ni eyi ti a padà, ti a ti padà sí ẹnu iṣẹ́ báyìí. Hmm. Bẹ́ẹ̀ ni, bó se jẹ́ ní yẹ́n.

Nígbà wo ni, nígbà wo ni o kẹ́yìn ní àlabùrúkù? A! O ti pẹ́ o, èmi ò ti ẹ́, èmi ò tie rántí mọ́. Bóyá ọdún alawúrúkù sa, àlabùrúkù. Alabùrúkù, a o ti pẹ́, ilé tìtasí, ilé tìtasí, ilé tìtasí. Àlà tí bípe mo lá là wá bá mi lẹ́rú. A! Èmi o, èmi ò ń bẹ̀rù àlà o ṣùgbọ́n nítorí náà, a o ti pẹ́. O ti pẹ́, ti pẹ́, ti pẹ́ gan an ni kò ṣe, kò ṣe bí i kò ṣe ọdún mẹ́wàá, kòn ṣe ọdún mẹ́wàá, kò ṣe ọdún mọ́. A ti tó bí i, a ti, a ti tó bí i, a ti fẹ́ tó ọdún méjìdínlógún, a ti fẹ́ tó ọdún méjìdínlógún, a ti fẹ́ tó ọdún méjìdínlógún. Nítorí èmi o, èmi ò ní rí irù àwọn alà báyẹn, èmi ò ní ru àwọn alà báyẹn. Bí mo tiẹ ni gan an, a tún padà lọ́ṣùn, a tún, a tún jagun ẹ bẹ́ẹ̀. A tún yí, a tún yí padà s'álà ire náà ni. A de má borí. Ṣé náà mi ò, mi òn ní irú àwọn alà báyẹn lọ títí báyẹn náà. Ehn, sùgbón, mi òn ní jarè, mi òn ní. Mo kọ́ rò pé a! Ṣé ó lè, ṣé ó lè ti sún mọ́ ju báyẹn lọ? Ṣùgbọ́n rárá kò sún mọ́ ju báyẹn lọ. Rárá àwa, irù àwọn alàbá yẹn ò kí n, kò kí n ṣẹ̀ ṣọ́dọ̀ mí rárá. Bí ó ti ẹ ṣẹ̀ṣọ́ dọ̀ mi gan an, a gba ṣẹ́gbẹ́ kan.